Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Ehn, ó ti pẹ́ gan tí mo lá là débí ti máa lá là burúkú. Ó ti pẹ́ gan, kì í ṣe ọdún yìí, kì í ṣe oṣù tó kọjá. Yóò ti tó ọ̀pọ̀lọpọ̀ oṣù tí mo ti gbẹ̀yìn ní àlà burúkú.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi jẹ́ oṣù kẹjọ ọdún, èyí tí àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní August. Oṣù kẹjọ yìí jẹ́ oṣù tí ó dára jùlọ nínú gbogbo ọdún, kì í kàn ṣe torí pé ó jẹ́ oṣù tí a bí mi nìkan o.